Ìrìn aṣálẹ́ kì í ṣe ǹkan tí mo níìfẹ̀ sì láti máa ṣe ní rárá àti rárá nítorí wipé, ẹ́, àyíká àti àjòjì tí mò ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹ. Ẹ̀, a ti gbọ́ pé àwọn ajínigbé, àwọn akọ̀ a ènìyàn máa ń gbé àwọn tó bá ń sábà rin ìrìn aṣálẹ́ àbí ìrìn òru. Ṣùgbọ́n, ẹ́, kì í ṣe pé èmi ò rí irú ẹ́-ìrìn aṣálẹ́ tí mo rí nígbà kan, ẹ́, mò lé rántí wò lé, ẹ́, ìgbà tí mo fẹ́ lọ sí iṣẹ́ òru ní ilé ìjọsìn tó súnmọ́ ilé tí mò ń gbé ní, ẹ́, ẹ́, ìgbà kan lọ́dún mélòó kan sẹ́yìn. N-igba tó di, ẹ́, ìgbà tó di, ẹ́, ẹ́, alẹ́ pátápátá, mi rántí, ẹ́, ìgbà tí mo fẹ́ jáde gan, gbogbo àdúgbò ló ti pa lọ́lọ́ tí kò ti ẹ sí èèyàn kankan. Ṣùgbọ́n, ẹ́, ó ti, ó ti dáju nítorí Ọlọ́run ti sọ pé lálẹ́ yẹ mo máa dé ilé ìjọsìn, mo sì máa, mo sì máa ṣe iṣẹ́ òru náà. Torí ígbà tí mo déta, mi ti ẹ bá awọ̀n èèyàn kankan, ṣùgbọ́n kí-- tí ó bá ṣe àwọn èèyàn méjì mẹ́ta tí mo rí lọ́nà ná yìí tí ń jẹ́ ọkùnrin. Ìgbà tí mò ń, ìgbà tí mo rin ìrìn aṣálẹ́ yìí, ẹ́, kò sí, ẹ́, kò sí, kò sí èèyàn kankan tí mo tẹ̀ lé o. Èmi nìkan ni mo dá lọ. Èmi nìkan ni mo lọ fúnra mi. Ìgbà tí mo dẹ̀ lọ, ah, mo ti rin ìsọwọ́ òkè dáadáa sí. Hmm, ìgbà tí mo dẹ̀ rin sọwọ́ òkè, mo sọdá sí òdìkejì láti lè dúró fún mọ́tò tàbí ọlọ́kadà. Ó pẹ́ mi díẹ̀ kí n tó rí ọlọ́kadà tó máa gbé mi lọ sí ilé ìjọsìn. Ìgbà tí mo dúró nibẹ́ yẹ fún ìgbà díẹ̀, mo sa wá rí ọmọkùnrin kan tó wá ń béèrè lọ́wọ́ mi kí ni mò ń ṣe ní ìta ní àsìkò náà. Nítorí pé ó yà lẹ́nu pé òun lè máa rí, òun lè rí, ẹ́, obìnrin tó dúró síta nígbà náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, gbogbo èèyàn ló ti, ló ti ṣàwọlé ní àsìkò náà, kò sí obìnrin kankan ní ìṣàájú pọ̀ pé, "eeyan máa rí, ọ̀, obìnrin tó fẹ́ jáde." Ìgbà tí ó rí, ẹ́, ìbòrùn lórí mi tí mo wá ṣàlàyé fún pé, "À, ṣọ́ọ̀ṣì ni mò ń lọ." ló bá ni pé kí n tètè wá bí mo ṣe máa wọ ọ̀kadà. Ẹ́, kí ó pẹ́, kó tó pé díẹ̀, mo tún, mo to wá rí ọ̀kadà. Ọ̀kadà yen ló ṣẹ̀ṣẹ̀ wá gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì tí mo ti lo jọsìn níjọ́ náà. A, nkan ti mo lé rántí ohun ní bí ọ̀nà ṣe pa lọ́lọ́ níjọ́ náà. Lẹ́yìn náà ń bá sọ fúnra mi pé mi ò tún ní máa, ẹ́, mi ò tún ní máa rin ìrìn aṣálẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. Nítorí pé èèyàn le mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí èèyàn tí èèyàn ò bá, tí èèyàn bá bẹ̀rẹ̀ sí máa rin iru ìrìn yen. À, èèyàn ò ni ri laburu àwọn ti won ji gbe na ko wu won na láti ni won, ki won ji won gbe, ṣùgbọ́n nítorí pe àwọn èèyàn ibi yìí wọ́n, wọ́n kọ sórí ìgbà tí wọ́n sì máa ṣiṣẹ́. Ẹ̀yàn ò lè mọ, èèyàn ò de lè sọ. Nítorí náà lẹ́yìn ìgbà tí mo rí bí ìta ṣe dá tí kò sí èèyàn kankan, mo pinu lọ́kàn mí pé, "mi ní sábà máa rin ìrìn òru mọ́." Lẹ́yìn náà, mo máa ń rin ìrìn aṣálẹ́ but. Ẹ́, ṣùgbọ́n mò ma ń rin kò kì í pọ̀ tó titele mo. Ìgbà tí mo bá fẹ́ lò iṣẹ́ òru mi kì í jẹ́ kó pọ̀ bí tẹ́lẹ̀.